Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Kí ni wíwẹ̀? Wíwẹ̀ jẹ́ ohun pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Ọlọ́run kọ wíwẹ̀ mọ́ wa láti máa wẹ̀ ní ojoojúmọ́. Tí a bá ti jí, à ń lọ ibi iṣẹ́ ni, a bá ò lọ ibi iṣẹ́, ó tọ̀nà fún ọmọlúwàbí láti bu omi sára láti jẹ́ kí ara jí pépé fún iṣẹ́ ọjọ́ náà. Even kò má lọ ibi iṣẹ́ bóyá jẹ́ irú àwọn ìjọ ìsinmi, ó dá kí ara mọ́. Nítorí wípé gbogbo àgọ́ ara ló máa jí pépé láti ṣiṣẹ́, láti gbèrò fún ìrìnàjò ọjọ́ náà. So ó jẹ́ púpọ̀ fún wa láti máa wẹ̀ ní ojoojúmọ́. Ó máa jẹ́ kí ara wa mọ́. Gbogbo ibi tí ìdọ̀tí àbí ibi tí a ti fi ara yí, even ká má mọ̀ bóyá à ń sùn ni, ó máa jẹ́ kí a lè fọ̀dánù nípasẹ̀ wíwẹ̀. Ó máa ń dáàbò bò wá kúrò lọ́wọ́ àrùn àti ohun gbogbo búburú. Ó máa fo àrùn dánù, ó máa fọ̀dọ̀tí dánù, ó máa jẹ́ kí ara wa mọ́. Nígbà tí a bá fẹ́ wẹ̀, a máa bẹ̀rẹ̀ ní, ní, ní láti bu omi. A fẹ́ lọ pọ́n lódò ni. A fẹ́ gbe láti ẹnu ẹ̀rọ ni, ibi tó bá wù wá tí lọ mú omi abẹ́rẹ́ abẹ́rẹ́ láti ibi omi. Ó lè jẹ́ omi tútù tàbí omi gbígbóná. Bí àwọn ìyá wa àgbà, àwọn máa ń nífẹ̀ẹ́ sí omi gbígbóná. Àfi tó bá jẹ́ pé bóyá òórùn hàn ní ìjọ tó ti kọ́, tó ti re kọjá tí omi wá sì gbóná. Àwọn ìyá máa ń fẹ́ràn omi gbígbóná. So ó lè jẹ́ omi tútù tàbí omi gbígbóná. Gẹ́gẹ́ bí ara bá ṣe fẹ́ àbí gẹ́gẹ́ bí àsìkò. Tó bá jẹ́ àsìkò inú òjò, a! Omi gbígbóná ni o. Tó bá jẹ́ àsìkò ẹ̀rùn, omi, omi tútù, òun ni ó jẹ. A máa wá bu sí ara wa. Lẹ́yìn náà a máa lu ọṣẹ. A fi ọṣẹ fọ ọwọ́. A kọ̀kọ́ fi ọṣẹ sí ọwọ́ wa. A wá fi gbo gbogbo ara wa dáadáa. Bí ká mú ọṣẹ òhun, a fi sára kànkàn, ká fi ra kànkàn òun. A wá bu omi ara, a fi kànkàn náà sí ara. Bí a mọ̀ mú ọṣẹ jáde. A wá fọ apá wa, a fọ orí, a fọ ẹsẹ̀, a fọ ọrùn, a fọ ikùn, a fọ ẹ̀yìn, gbogbo ẹ̀yà ara wa pátá. Ohun ni kankan yìí, òun ni ó máa bà. Tó bá jẹ́, àwàn ọmọbìnrin tá máa ń ṣe òge tá máa ń ṣe irun lóge, a lè má mọ̀ bu omi sórí lójoojúmọ́. Ṣùgbọ́n àwọn ọkùnrin wa, àbúrò wa ni, ọmọ wa ni, bàlé wa ni, àwọn máa ń bu omi sí orí. Wọ́n máa fi ọṣẹ yẹn ra àti kànkàn máa fi ra láti orí dé lẹ̀ tó máa gba gbogbo omi sí ara wọn láti òkè dé lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni a máa fọ gbogbo ẹ̀yà ara wa bí mo ṣe sọ tẹ́lẹ̀. Lẹ́yìn ìgbà tí a bá fọ ara wa pẹ̀lú ọṣẹ tán, a mú omi náà, omi gbígbóná àbí tútù, eléyìí tí ó bá wù kí a máa lò, a mú omi náà, a wá bu sí ara gbogbo ibi tí a fọ ọṣẹ sí. A wá máa fọwọ́ ra wá lẹ̀. A máa fọwọ́ fún ẹ̀hn ọṣẹ òhun wá lẹ̀ kúrò lára títí, títí tará máa fi dá ṣaka. Nígbà tí ara náà bá dá ṣaka, ìgbà náà la wá mú aṣọ tá fi ń máa nu ra. Àwọn ẹlòmíràn máa ń lo aṣọ, bóje ańkàrà ni wọ́n máa ń lò. Ẹlòmíì ò lo tówẹ́ẹ̀lì, bó ti jẹ́ pé tówẹ́ẹ̀lì ọ̀un ná ni àwọn èèyàn ń lò jù nítorí pé ìyẹn ní orí ọ̀fẹ́ láti gba omi tó pọ̀ sára. Gbogbo omi tá fi wẹ̀ yẹn, ẹ̀n kan níyẹn o fà mú tí ó mú ara wa dá ṣaka. Nígbà tí ara wa bá ti wá dá ṣaka náà, a wá kúrò nínú balùwẹ̀. Lẹ́yìn èyí, a lè wọ aṣọ mímọ́. Aṣọ tí a ti fọ̀ tó jẹ́ aṣọ mìí mà fẹ́ jáde ni. A fẹ́ ṣe eré ń ilé ni. Àǹfààní ìwẹ̀ ò ní pé ó máa ń jẹ́ kí ara mọ́. Ó máa ń lé gbogbo àrùn kúrò ní àgọ́ ara. Ìbi mi tí èèyàn ti fi orí kó tí ó mọ̀ gbogbo òórùn búburú bóyá èèyàn ti làágún, yìnkẹ́, mọ́jú, bóyá ó ti sáré mọ́jú tí ó sì atẹ́gùn àbí èèyàn sáré ṣiṣẹ́ inú àgbàlá láàárọ̀ yẹn, ó máa bà.

Orúkọ mi ni Kòfowórọlá. Tó túmọ̀ sí wípé mi ò fowó rọlá. Mo jẹ́ ọmọ bíbí ìlú Èkó. Ní ọjọ́ ìkómọ mi, àwọn èèyàn mú oríṣiríṣi ẹ̀bùn wá. Ọkùnrin, obìnrin, ọmọdé. Wá jí àwọn ẹ̀bùn tó nípọnú. Ó jẹ́ àwọn ẹ̀bùn tí ó ní kì mí, tí inú àwọn òbí mi sì dùn. Tó dàbí wípé ògo lá bí, ọlá lá bí. Inú wọn dùn. Even ko tó dé pé wọ́n sọ mí lórúkọ ni ẹ̀bùn tí pọ́n ńlẹ̀. Òun náà ni wọ́n ṣe rò wípé àà, ọmọ ta bí tí ọlá ti pọ́n ńlẹ̀, tí ọlá ti yí wa ká, tí gbogbo ohun táwà gan tí ẹ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀ gan, tí gbogbo wa ń bọ́ sí mẹ̀lọ̀ọ́ mẹ̀lọ̀ọ́. Òun ni wọ́n ṣe fún mi ní orúkọ yìí tó dẹ̀ máa wú èmi náà ni orí. Tí àwọn èèyàn bá béèrè orúkọ mi, mo máa fẹyínkẹ̀ẹ́ láti dá wọn lóhùn pé Kòfowórọlá. Àwọn èèyàn máa wá fe máa mọ itumo pé kí ni Kòfowórọlá. Òun ni mo máa máa ṣàlàyé fún wọn. Even ní ìlú Uyó tá wà níbí. Tí wọ́n bá fẹ́ pè, even tí wọ́n bá ti ẹ pé dáadáa. Tí wọ́n bá wá ní àà, orúkọ yìí ó ní ó lẹ́wà nú. Ẹ sọ ìtumọ̀ rẹ̀ fún wa. Tí a bá sọ fún wọn, inú wọn máa ń dùn. Ó jẹ́ orúkọ tó nípọn. EṢeun. Tódé.

Rárá, èmi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Mi ò tíì fẹ́ràn láti máa ra oúnjẹ níta rárá nítorí wípé kò bá ìṣẹ̀dá mi lọ láti kékeré tí mo bá ra oúnjẹ níta, gbogbo ìgbà ló máa ń dàbí kí n bì àbí kó gbòdì bákan lára mi. Òun làwọn òbí mi ṣe ti wá wò pé à, ó dàbí pé ó ń jẹ́ ilé ṣùgbọ́n tó jó ń jẹ́ gidi, tó jó ń jẹ́ tó ní gbogbo àwọn vitamin tí ó da ní ara, òun ló ye kí máa jẹ. Òun ló fi wá jẹ́ pé kò sí oúnjẹ tí mi ò lè sè, mo mọ̀nọ́ dá gbogbo oúnjẹ ni mo mọ̀ se mo mọ ìrẹsì sè, ẹ̀wà, iṣu, iyán, mo lè gùn iyán, mo lè, mo lè ṣe ata díndín, ofada rice, kò sí ohun tí mi o lè ṣe. Bóyá nítorí wípé tí mo bá ra oúnjẹ ní òpópónà ó máa ń gbòdì lára mi. Òun ni mo ṣe ti wá mú lókunkundùn láti máa dáná fún ara mi. Mo ní ìwé pélébé tí mo kọ àwọn oúnjẹ tí mo fẹ́ máa sè ní ijó ajé, ijó àbámẹ́ta títí di ijó ìsinmi tí mo ti kọ wọ́n sílẹ̀ wípé eleyií ńi nsè láàárọ̀, eléyii ńi jẹ lọ́sàn, eléyí ńijẹ lálẹ́. Mo ti kọ wọ́n síta tí mo dẹ ń fẹ́, tí mo dẹ ń mú ìtànná náà lọ síwájú, mo mú ìtànná náà, mo mú ṣẹ gbogbo ohun tí mo kọ sínú ìwé òun. Mo máa ń mú lò tí bá, tí bá kọ láàárọ̀ bó jẹ́ moi-moi àtẹkọ mo fẹ́ jẹ, màá sèé. Bó jákàrà ni mo fẹ́ ṣe ní ijó ìsinmi, màá din. Bó jẹ́ ìrẹsì, òní ijọ̀lọ́fù nínú náà ni, màá jẹ́ ẹ̀ nítorí pé mo ti mọ̀ wípé oúnjẹ òpópónà kò da tó lára tèmi. Ẹ̀mọ, a mọ àdúgbò tan ti sèé, a mọ omi tan fi fọ̀. Ǹkan míì máa wà, bóyá e jẹ́ ká fi se example bíi irú úgú bí ẹ bá fẹ́ fọ̀, ẹ máa ní ìdí láti fọ̀ bí ẹ mẹ́rin sí ẹ máa rún kí àwọn iyẹ̀pẹ̀ ẹ bẹ̀ kí wọ́n bá lè lọ kúrò lára rẹ̀. Ṣùgbọ́n tí ọ ba jẹ́ àwọn tí ń dáná tà ni, wúruwúru ni wọ́n máa sèé nítorí pé kò sí omi, kò dẹ sí àkókò. O le jẹ́ àkókò bi ago méje ni wọ́n fẹ́ jẹ́ kí oúnjẹ náà délé kí àwọn èèyàn tí ń lọ síbi iṣẹ́ kò lè yà lọ́dọ̀ wọn láti rà. Wọn máa sáré dáàpọ̀ láti jẹ́ kí àsìkò má fò wọ́n dá. So a mọ bí wọ́n ṣe sèé, a mọ bí àyíká wọ́n bí ó ṣe dára tó. Gbogbo àwọn ǹkan tí ó lè fa inú rírun àbí kí ara mi má dà ṣáká tí n bá ti jẹun níta nìyẹn. Nítorí náà mo fẹ́ràn kí a máa dáná nílé tó jẹ́ oúnjẹ tó tẹ́ mi lọ́rùn, tó dẹ̀ jẹ́ oúnjẹ tó bá àwọn tí mo ti kọ sínú ìwé lọ, tí ó dẹ̀ ní jẹ́ oúnjẹ tí màkọ́ṣà máa sè á jẹ́ lórí ojú òpópónà.

Yàrá àwọn ọmọ mi ni mo nífẹ̀ẹ́ sí jù lọ nínú ilé. Ó jẹ́ yàrá tó máa ń mú inú mi dùn, tí ó máa ń mú ẹ̀rín wa. Nítorí pé tí bá wọ bẹ, inú mi máa ń dùn wípé, "à, Olúwa, ìwọ ló ṣe yìí." Ó jẹ́ yàrá tó, tó finè, ó jẹ́ yàrá tí a kùn ní ọ̀dà oríṣiríṣi àwọ̀. Tó jẹ́ yàrá tí ó máa ń tan yìnyínyin, ṣẹ̀ mọ́ àwọn ọmọdé, ẹ má fẹ́ lẹ lé mọ́ ganna, ẹ má fẹ́ ra kàtún irú eléyì tọ̀un tí àwọn ọmọ máa fi ń ṣeré. Ó jẹ́ yàrá tí àwọn ohun ìṣeré ọmọdé kún sí. Ó de jẹ́ yàrá tí wọ́n máa ń tètè dọ̀tí tí ẹ bá wọ bẹ. Bẹ́ẹ̀ bà bá pépà lórí bẹ́ẹ̀dì, ẹ́ bà nílẹ̀elẹ̀, ẹ́rì tí wọ́n ti san aṣọ sórí fáànù tí ń yí lókè, ẹ́rì tí wọ́n ti ko nkàn sára ganna. Tí n bá wọ bẹ, iṣẹ́ máa ń pọ̀ nlẹ̀ lóríṣiríṣi ní gbogbo ìgbà. Ẹ́rì kan mú, bẹ bá gbálẹ̀ lórí àárọ̀ kó tó túdọ̀san, wọn tún ti dọ̀tí ẹ̀. Ṣùgbọ́n inú mi máa ń dùn torí wípé ibi tí ọmọdé bá wà, ẹ lè máa lérò náà wípé, yóò mọ̀ á mọ́. Àwọn rò pé awọ́n ń bá yín ṣe iṣẹ́ ilé ni. Àwọn ti ẹ̀ rò pé awọ́n ń tún ilé ṣe fún yín ni. Wọn ò mọ̀ wípé wọ́n ń fún ìyá ní iṣẹ́ ṣe ni. Ó de jẹ́ yàrá tó máa ń jẹ́ kí Olúwa rẹ́ ràntí bí wọ́n ṣe ń dàgbà sí. Nítorí pé tí mo bá wọ bẹ, bó jẹ́ mo fẹ́ tún inú ibi tí wọ́n ń kó aṣọ sí ṣe ni, màá rà àwọn aṣọ kéékèèké ìgbà kò kó. Ti n bá wá ríru aṣọ náà, n fi ṣaya, n fi ṣaya, n wáa rẹ́rìn-ín pé, "à, mo ranti ìgbà mo ra aṣọ yi, mo ranti ìgbà mo ra aṣọ yi tó kéré fún ọmọ mi. Òun ló wá ti di ohun tó ti fò, tí màá ní dì láti buyàn àbí tọ́jú fún àwọn àbúrò rẹ̀." Ó jẹ́ yàrá tó jẹ́ pé tí ẹ bá, tí n bá wọ bẹ, mo máa kan n ràntí gbogbo àwọn meremere tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àwọn yàrá tí ẹ máa ti oríṣiríṣi nǹkan tí wọ́n yà. Ọmọ mi, èmi ó lè ya kàtún, imii ó lè ya bàálù òfurufú tí ń fò lókè tó máa ní, "à, mummy, ẹ wá wo ohun tí mo yà." Oríṣiríṣi ọ̀dà tí wọ́n fi ń kun nǹkan lórí kọ́lọ̀ oríṣiríṣi. Ohun ló kúnnù yàrá náà. Tí n bá wọ bẹ, ibẹ̀ má ń, ó máa ń tutù, ó máa ń tutù, inú mi máa ń dùn. Tí n bá ti rántí gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní rere, inú mi máa ń dùn. Ó jẹ́ yàrá tó jẹ́ pé tí bá wọ bẹ, wón máa sáré wá dì mọ́ mi ni. "Mummy, mummy, ẹ wá wo ohun tí mo yà. Mummy mummy, ẹ wá wo ohun tí mo kọ. Mummy, mò ń ṣe iṣẹ́ ìmurele mi lọ́wọ́. Ẹ wa bá mi fojú bá, ṣé mò ń ṣe dáadáa?" Ó jẹ́ yàrá tó máa ń mú inú mi dùn pé ọjọ́ iwájú ó dára, pé gbogbo wàhálà àti ìlàkàkà wà lórí wọn kò ní jásásán. Tí n bá ti wọ bẹ, mo wọ bẹ láti tún bẹ ṣe ni. Màá bá wọn ṣe ibùsun wọn dáradára. Gbogbo eléyi tí wọ́n ti dá ojú rẹ̀ kódò, màá mú, màá yànàná rẹ̀, màá fi kálùkù ṣáayè rẹ̀, màá bá wọn ṣe ibi tí wọ́n ó sùn dáadáa. Ibẹ̀ náà dè ni mo ti máa ń lọ wẹ̀ fún wọn. So tí n bá ti wọ inú yàrá ọhun, iṣẹ́ máa ń kúnlẹ̀. Bí mo tí ẹ ń ṣe tayọ̀tayọ̀, mò ń ṣe tìdùnnú tìdùnnú ni, iṣẹ́ máa ń kúnlẹ̀. Tí n bá ti, Even kí n máa ti ṣe gbogbo iṣẹ́ láti inú yàrá kan sí yàrá kan, tí n bá ti wọ bẹ, màá kọ̀ síbẹ̀, màá fi ẹ̀gbẹ́ mi lélẹ̀ bẹ. Inú mi ó dùn bí wọ́n bá sí nílé tí mo ti ṣàfẹ́rí wọn. Màá lọ sí yàrá ọhun, màá lọ fọ́wora bẹ́ẹ̀dì wọn, màá lọ tún tun bẹ sá. Amọ́ tan bá ti dé naa máa ní, "à, mummy, ẹ ti bá wa tún yàrá wa ṣe." Torí pé ó jẹ́ yàrá tí mo nífẹ̀ẹ́ sí gbogbo ìgbà ni mò ń lọ síbẹ̀ láti lọ fi àwọn nǹkan tí wọ́n ti mú kúrò níbi tó ye o wà, tí màá dá padà síbẹ̀. Ó jẹ́ yàrá tí mo nífẹ̀ẹ́ sí because ìfẹ́, ìdùnnú ọkàn mi máa ń balẹ̀, ayo mi máa ń kún tí n bá wọ ibẹ̀ bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọjà ààbò ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí wípé a ò mọ̀ tó lè ṣẹlẹ̀ kí olúwa rẹ ó tó bọ́lẹ̀. Pápa jùlọ tó bá tẹ̀ jẹ́ rírin àjò tó jẹ́ rírin àjò tó jìn ní wákàtí nípele, mo máa ń lo ọjà ààbò. Ó máa ń gba ẹ̀mí là. Ọjà ààbò dín ewu ọkọ̀ kù ó dẹ̀ dín ewu ìjàmbá kù lọ́pọ̀lọ́pọ̀ nítorí wípé kò sí ẹni tí ó mọ̀ tí ó ṣẹlẹ̀ níṣẹ̀jú àyà sísìn. Ṣùgbọ́n lára pé olúwa rẹ ti ẹ sì tún mọ n tó dára jù fún òun náà ni kó olúwa rẹ lo ọjà àbò bò láti fi tọ́jú ẹ̀mí àti ọkàn rẹ. Ó ń dín ìfarapa ikú, ó ń dínku, kò jẹ́ kí ara rẹ fò síwájú tàbí jáde nínú ọkọ̀. Bí ó jẹ́ pé díráyìfà náà ni ó kọlu bọ́m̀bù níwájú lójijì torí pé ọ̀nà yẹn lè mọ́ jẹ ọ̀nà tí ń gba lòjòojúmọ́. Ẹ dẹ̀ tí ẹ mọ̀ ó dè lè mọ́ gbabẹ́ lòjojúmọ́ náà kí ǹkan tí ṣe ọ̀nà òun kí àwọn kòtò kéékèèké àbí kòtò ńlá ńlá kó wà níwájú tí ó bá ti ẹ̀wà ṣé èsí jà sínú kòtò oun Ọjà ààbò tí olúwa rẹ lò láti fi bora kò ní jẹ́ kí ẹ̀yàn ṣubú síwájú àbí fọ́rí gbá ǹkan ní iwájú tàbí jẹ́ jọ bọ́lẹ̀ nínú ọkọ̀ lórí eré. Ó ń jẹ́ kí airbag ṣiṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ ni bí a bá lo ọjà ààbò, airbag máa dúró bí ààbò tó dáa jù. I tí airbag wà fún nu, ó wà láti ran ni lọ́wọ́ tí ó bá jẹ́ ìjàmbá tó nípọn ni. Tó jẹ́ ìjàmbá tó yìí bóbó, ó máa ń, ó máa ń bọ́ta láti jẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ kí ìjàmbá òun má pọ̀jù bó bá ti ẹ̀ máa ṣẹlẹ̀ ni wọ́n Ó ń dabobo àwọn ènìyàn nínú ọkọ̀. Ẹni tí kò bá lo ọjà àbò bò lè fara pa àwọn ẹlòmíràn. Bẹ́ẹ̀ ni ẹni tí ó lo ọjà ààbò ó lè fara pa àwọn ẹlòmíràn bó yá níbi táwọn yẹn ti jókòó jẹ́ẹ́jẹ́ wọn. Ó kò máa ṣàdédé lọ kọlù wọ́n ni. Bojó rí ló fi gbá wọn lọ́rùn, bojó rí ló fi gbá wọn níkùn, bojó rí ló fi kọlù wọn. Lẹ́ẹ̀nì tó jókòó jẹ́ẹ́jẹ́ rẹ̀ tó ń lo, tó ń pa òfin mọ́ tó lo ọjà àbò bò. Ẹni tí ó lọ gan àtúwà lọ kóbá níbi tó ń jókòó sí. Ó máa ń jẹ́ kí olúwa rẹ náà dẹ́tu yago fún ìṣòro òfin. Tao dẹ̀ máa ń jẹ́ ki olúwa rẹ dí náà láti sanwó ìtánràn nítorí pé tó bá dé ibi tí ọ̀gán àwọn ọlọ́pàá mi wà, àwọn ọ̀gá ọlọ́pàá wọ́n ò ní kí ló dé tí wò ṣe lo ọjà àbò bò rẹ láti fi rírí dájú wípé o ti tọ́jú òfin, o ti pa òfin mọ́. Elòmíi tí ó lo ọjà àbò bò yóò tún sanwó ìtánràn òfin. Ó máa ń fún ni ní ìtùnú àti ìgboyà. Bo bá lòó gan bí i wọ̀ gan ṣe máa jókòó tó máa, tó máa gan pamọ́ ẹ́ àga rẹ. Ó ní fí làkalàka, ó ní fí làkalakò. O máa jókòó tí ibi tí ó ń lọ tọ́kọ rẹ fò ni. O máa ń dáàbò bò nígbà ìdúró lójijì. Bí ó jẹ́ pé díráyìfà tí ń díráyìfù ó tiẹ̀ ṣàdédé rí ǹkan níwájú, bó jo fẹ́ sáré kọjá iwájú ọkọ̀ rẹ̀ ni, bó jo áwọn ọmọ kan ló kàn fẹ́ koná mọ́ mọ́tò lẹ́nu. Ọjà àbò bò kò ní jẹ́ kó fọ́rí gbá gan gàná àbí ó fọ́rí gbá àga tó wà níwájú tó jó nírin níwájú tí ẹná. Ó máa ń jẹ́ kó dúró ṣinṣin sí ibi tí o wà tí ó dẹ̀ ní jẹ́ kí àyà rẹ ti fò lọ nígbà àyà. Ó ṣe pàtàkì fún àwọn onírìn àjò ńlá ni àbí onírìn àjò kéékèèké láti máa lo ọjà àbò bò. N tó wà fún nu, ẹ jẹ́ ká máa lò ó. Ó ń kó àwọn mìíràn ni. Bẹ́ẹ̀ ni ó ṣe kókó fún onírìn àjò àti onírìn kéékèèké.